Mo máa n lọ sí ilé ìjọsìn, àmọ́ gbogbo ìgbà ko ni màá ń lọ. Ẹ̀ẹ̀kankan ni màá ń lọ. Bíi ẹ̀ẹ̀kan lóṣù ni màá ń lọ. Ọjọ́ àlàmísì àbí ọjọ́ ajé, nǹkan ninu méjèèjì ni màá ń lọ. Tí n ba de lọ bẹ́ẹ̀ yen mi ò kí pẹ́ rárá, tí n ba tìí ṣe àdúrà ti mi fẹ́ ṣe, màá kúrò.

Mo ti ṣe ọ̀fẹ́ iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa, nitorí nígbà tí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tí àwọn ènìyàn e tíì mọ̀ nǹkan tí mò ń ṣe, tí mbàá ṣe iṣẹ́ ọ̀fẹ́ beyen, o máa le fún àwọn ènìyàn láti mọ̀ mi. Tí ó bá sowó tí ẹyan máa fi bẹ̀rẹ̀ ńlá, ẹeyan máa kọ́ bẹ̀rẹ̀ kéékèèké pẹ̀lú iṣẹ́ ọ̀fẹ́ díẹ̀díẹ̀ kí ẹ máa lè fi gbowó jọ láti fi bẹ̀rẹ̀ ṣí ṣe díẹ̀díẹ̀ kí wọ́n ba lè máa pọ̀ sí.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ bí, bí ó bá ṣe pé ó ṣe e yẹ ki nbá wọn ṣiṣẹ́. Nítorí pé oní ń kálú kú lọ ní ìwà àti ìṣe ti ẹ̀. Ìwà ẹnikan yàtọ̀ sí ìwà ẹlo mí. So, ò wàá ní láti ṣe pẹ̀lú bó bá ṣeré. Bẹ́ẹ̀ ni màá ṣe bá wọn ṣiṣẹ́, àmọ́n mo máa ń gbìyànjú láti má jẹ́ kí iṣẹ́ àti ìgbésí ayé kó wà papọ̀.

Tí n bá jí lòwúrò, mo ní nnkan pàtó tí màá ń jẹ. Ǹkan kii kan tí n bá rí ni màá ń jẹ. Bo jẹ́ ẹwà ni, bo jẹ́ ìrẹsì ni, bo jẹ́ iṣu ni, mi ò kí ń yanbọ. Ǹkan tí bá rí ni màá ń jẹ. Ko ṣa ti jẹ́ ohun kan tó ṣe jẹ oúnjẹ tí kò, tí kò, tí kò ní i ṣe mí lè ṣe. Nítorí pé mò ń dàgbé ni, kò sí iyawo kò sí ọmọ. Báyìí tí mi i tì jẹun, mo sese fe lọ́ wa ǹkan tí màá jẹ ni.

Lrole ni mo fẹ́ràn jù. Bí pé ìrọ̀lẹ́ jẹ́ ìgbà kan to jẹ́ pé mo máa kúrò nílé. Ìgbà náà ni mo le escape reality. Íwé pé mo le kúrò nílé láìsí nkankan pé mo fẹ́ gbe ṣe nílé. Nkan pàtó tí mo fẹ́ ṣe tí mo bá ti kúrò nílé.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ò jẹ́ ǹkan tó dá pé mi ò kí ń gbé sórí púpọ̀. Mi kì í fẹ́ gbé sórí púpọ̀. Tí mo bá ti pe ọ̀rẹ́ àtẹbí àtara díẹ̀, ó ti tó mi. Mio kii ṣe nǹkan nlanla fún ọjọ́ àjọyọ̀ ìbí mi. Ti mo ba ti pe àwọn ọ̀rẹ́ mi díẹ̀, atebi àtara, ó ti tó fún mi.

Kò sẹ́nì tí o ti ṣìná rí, mo ti ṣìná rí dáadáa, dáadáa. Bọ̀ ǹkan tó ṣe kókó ni pé kí yan bèrè ọ̀nà. Ẹni tó bá bèrè ọ̀nà kò oun ṣìná. Kò sẹ́nì tó mọ̀ gbogbo ẹ̀tàn, kò sẹ́nì tó mọ̀ everything.

Nǹkan tí mo máa ń ṣe láti kojú ìṣòro ni iṣẹ́ ni pé, ẹ máa gbìyànjú láti mọ nǹkan tó fa ìṣòro yẹn. Torí mo ní ìgbàgbọ́ kan pé tí èyàn bá sì le mọ nǹkan tó fa ìṣòro àti rí, àti kojú ẹ̀, ó máa kéré gan. Tó kò ní kíkí hàn ti mọ nǹkan tó fa ìṣòro.

Òju ojo tí mo fẹ́ràn jù ni ìrọ̀lẹ́. Tilẹ̀ bá ti ń ṣú, yọ máa rẹwà gan láti fi yàwùrán, láti wo, láti ṣeré, láti jáde. Nítorí ígbà yẹn, òrùn ò ní pọ̀ jù. Eyan dẹ́lé wa níta, bó bá ṣẹ fẹ́ pẹ́ sí i, torí pé òrùn máa ń gbóná gan, ó sì máa ń bàn nkan jẹ lára.

Reminder ni màá ń lò lórí fó- lórí fóònù mi. Gbigba tí n bá ti ní àdéhùn, èmi máa bọ́ sórí fóònù mi, mi máa set reminder pé ọjọ́ báìbàì, lágo báìbàì, mo fẹ́ ṣe nǹkan báìbàì. Mo máa dẹ mọ́kàn mi kúrò níbẹ̀. Tí àsìkò náà bá dẹ ti tó, ẹrọ ibanísọrọ̀ mi ló máa ran mí létí pé mo fẹ́ ṣe nǹkan báìbàì nígbà báìbàì, mi ò ní lè kí n gbàgbé rí.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ òníṣe pẹ̀lú bí ọjọ́ ṣe bá rí, tí bá jẹ́ pé ìgbà òtútù ni, màá wọ aṣọ tó bá wúwo lára, tí ó jẹ́ pé tí n bá wọ̀, òtútù ò ní wọ̀ mí lára. Àmọ́ to bá jẹ́ pé ìgbà òrùn ni, aṣọ tí n ba wọ̀ o máa jẹ́ aṣọ tó jẹ́ pé kò ní jẹ́ kó ru mú mi jù.

Mi máa ń pa ohun ọ̀ṣọ́ sára, àmọ́ eǹkankan ni kon se gbogbo ìgbà ni máa ń ṣe. Òǹkọ̀ tí o bá wá sí mi lára kí n ṣe, màá ṣe é. Ìgbà tí ó bá dé wá sí mú lára pé kí màá ṣe é, mi ò ní ṣe é. Bí mo ṣe máa ń ṣe nìyẹn, gbogbo ìgbà kọ́ ni màá n ṣe é. Àmọ́ màá rántí pé tí àkókò bá gbà, màá ṣe é.

Yàrá sitting room mi ni mo feerean jù yàrá ìṣeré toripe ibẹ̀ ni gbogbo ńkan tí mo máa ń fi n ṣe fàájì wà. Ẹ̀rọ amóhùnmáwòrán mi wà níbẹ̀, cable mi wà níbẹ̀, game tí màá ń play, video game, ó wà níbẹ̀. Tí àwọn ọ̀rẹ́ mi gan bá wá, ibẹ̀ lọ máa ń wà, ṣo gbogbo ìgbà ibẹ̀ ni ó máa ń jẹ́ kí inú mi dùn.

A máa ń fún ènìyàn ní ẹ̀jẹ̀ dáadáa. Àmọ́ àtíbà tí mo ti rí pé tí bá fún ènìyàn ní ẹ̀jẹ̀, wọn á máa lọ tà tún ẹlòmíràn lówó ńlá, ńlá, ńlá. Ẹ̀jẹ̀ náà tí bá dẹ́ fún ọ̀fẹ́ ni máa ń fún ọmọ èyín gba owó lọ́wọ́ ọmọ èyín gbá kọ́bọ̀ láti fún wọn l'ẹ́jẹ̀. Àtíbà ẹ ni mo ti dáwọ́ jù ú tí mi ò kí ń fún wọn l'ẹ́jẹ̀ kankan mọ́ torí pé nǹkan tó yẹ kó fi ṣe kó lọ fi máa ń ṣe. Àmọ́ tí bá rí ibi tẹ́lẹ̀ pé tí bá fún wọn lọ́jẹ, ọ̀fẹ́ lọ́ máa ń fún àwọn ènìyàn tó bá nílò ẹ̀ wọ́n ò ní gba owó lọ́wọ́ wọn, màá máa fún wọn lọ́ ẹ̀jẹ̀ lọ. Àmọ́ mi ò tíì rí.

Mo gbàgbọ́ nínú ẹ̀, àmọ́ gbogbo ẹ̀ kó ni mo gbàgbọ́ nínú ẹ̀. Láàrún kan dírẹ́ pé mi ò gbàgbọ́ nínú ẹ̀. O ni àwọn ǹkan to je gbàgbọ́ nínú ẹ̀ nítorí mo ti fojú ara mi rí. Àwọn ọ̀rọ̀ atọwọ́dọ̀wọ̀ ó ṣe pàtàkì fún àṣà àti ìṣe. Àmọ́ ó yẹ kí a fàlà sí èyí tó, èyí tó lọ́pọlọ àti ti o lọ́pọ̀lọpọ̀. Bí àwọn mìíràn gbogbo ẹ̀ lọ máa kọ jẹun papọ̀. Èyí tó mọ́pọlọ wá, èyí ti ò mọ́pọlọ wá lọ máa máa lò.

Ẹẹ̀mẹjì nínú oṣù ni máa ń gẹ irun mi. Ẹẹ̀mẹjì lọṣú ni máa ń gẹ irun mi. Ti bá ti gé ní igbe oṣù, níbẹ̀rẹ̀ oṣù, máa tún gé ní àárín oṣù. Ọ̀sẹ̀ méjì méjì ni máa ń gẹ irun mi torí irun mi jẹ́ irun to ye pọ máa ń tètè gùn. Nítorí náà mi ló rẹ, mo sì máa ń ge bẹ́ẹ̀ yẹn.

Mi ò ní parọ́. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni màá n ṣe imọ́tọ́tó ilé mi. Ọjọ́ Ajé dè é ni. Torí pé ọjọ́ Ajé jẹ́ ọjọ́ tí o jẹ pé ọjà ò kí n fi bẹ́ẹ̀ yà. Nítorí náà mo máa ń wà nílé mi i fi bẹ́ẹ̀ jáde lọ ibi iṣẹ́ lọ́jọ́ Ajé. Nítorí náà ọjọ́ Ajé ni mo ti yàn láàyò pé mo maa máa ṣe gbogbo iṣẹ́ mo bá fẹ́ ṣe nílé.

Ó ti máa tó bi ọdún mẹ́fà sẹ́yìn tí mo ti kẹ́yìn fò. Nígbà tí mo fò kẹ́yìn, ọje nígbà tí mo wá sí Nàìjíríà láti ìlú Dubai ni mo ti fò kẹ́yìn. Lẹ́yìn ìgbà náà, mi ò tí ì fò lọ síbi kankan, gbogbo ibi tí máa ń lọ títì àti ọ̀nà ni máa ń gbà lo síbẹ̀.

O máa ń rorun nígba mi, kò dẹ́ kí ń rorun nígba mi. Tóri ilu ti mo wà. Iná òún kò ń dúró dédé. Boya ti inà bá wà tí mo tan ẹmu amúlétutu, tí bá tán sílẹ̀, o máa jẹ́ kí ń sùn dáadáa. Amọ ijó tí ó bá ti síná tí n ba ràáyè tán ni mi ò kí ń sùn dáadáa.

Mo ní wà tó dára nígbà tí bá ń jẹun, àmọ́ ìgbà mí máa ń wà tó jẹ́ pé tebí bá ń pa mi gan. Mo kì í rántí láti hùwà tó dára tí bá ń jẹun, máa kọ́ jẹun. Bí bá ṣe wà, màá ṣe jẹ. Mo lè máa sáré jẹ àbí kún wa yọ jẹ díẹ̀ díẹ̀ ní gbogbo nọ́m bẹ̀

Mo ní irùngbọ̀n, àmọ́ irùngbọ̀n tí mo ní kò pọ̀ tó. Mo ṣe owó mi sí bí kò pọ̀ tó. Irùngbọ̀n tí mo ní mo ti ń dáa lọ́ fún bí ọdún mẹ́rin kò pọ̀ tó. Mo ṣe yẹ kó ti pọ̀ tó, ní àárín torí pé mo jẹ́ ẹnìkan tí kò wà héré. Tí mo fún bẹ́ẹ̀ pọ̀ lára ẹni, tí mi ò kí tètè wù boya nìkan tó fani ẹ.

Mọ́ ti n rìn irìn àjò lọ sí ìlù miran dáadáa, mo ti n rìn irìn àjò lọ sí Dubai rí, mo ti n rìn rìn àjò lọ sí Turkey ri, mo ti n rìn irìn àjò lọ sí Abu Dhabi, mo ti n rìn irìn àjò lọ sí Ras Al Khimah, mo ti n rìn irìn àjò lọ sí Ajman, mo ti n rìn irìn àjò lọ sí Rwanda àti Kenya. Àwọn tí mo ti n rìn irìn àjò lọ nìyẹn.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ọsàn, nítorí ọsàn da fún ara, torí pé ó máa ń fọ gbogbo dọ̀tí ara kúrò. Tí a bá mọ ọsàn tó bá pọ̀ lálẹ́, a máa fi dárò, a máa kọ́ lọ sí ilé ìgbọ̀nsẹ̀ náà, gbogbo dọ̀tí ara ò tí máa fọ́ gbogbo lára rẹ̀. Iṣẹ́ tí èso máa ń ṣe ní ó dẹ̀ da fún púpọ̀ ara.

Ẹẹ̀mẹjì lọ́sọ̀ọ̀sẹ̀ ni máa ń ní ìpàdé. Ẹẹ̀mẹjì yẹn gàn kon ṣe dandan, ìgbà mí ò lè jẹ ǹkan lọ́sẹ̀. Máa ń ní ìpàdé. Ìpàdé ń dẹ́ láti ní í ṣe pẹ̀lú bí iṣẹ́ ṣe ń lọ dédé àbí kò dédé. Kíni a máa ń sọ ni ìpàdé náà nìyẹn.

Mi o kín ń jẹ, àmọ máa ń jẹ tẹ́lẹ̀. Àmọ ní ìsin mo ti dáwọ́ ẹ̀dùnnu, mi o kín ń jẹ mọ́ nítorí pé mo ti mọ àwọn nǹkan tó pòpapọ̀ tó fi ṣe, àwọn nǹkan tó lè sara ní ìjàmbá ni, àwọn nǹkan tí ó dàfa rá rá rá rá, òun ni nǹkan nkó tọ fà á níyẹn. Àwọn nǹkan tó fi ń ṣe paints, tó fi ń ṣe àwọn chemical, wọ́n ló máa ń fi pòpapọ̀, tí wọ́n máa ń fi ṣe gum tí àwa n jẹ.

Ó bá ń pa owó pamọ́, àmọ́ bó ṣe ń pe pamọ́ looni owó yen na lò máa ràn mí lọ́wọ́ lọ́la. Nítorí náà owó ó le láti fowó pamọ́ ní ìlú tí òun wà yìí, torí bí ó ṣe ń tọ́jú ẹ fún ǹkan mi, ǹkan mi di láti yọ kóró mi.

Nǹkan tí mo ti máa ń ra, nǹkan onilo áti ṣe pẹ̀lú ǹkan tí mo bá fẹ́ rà. To ba je ǹkan tí mò lórí àdúgbò ni, tí mò lè ríi àdúgbò tètè, máa rà ni àdúgbò to je wípé nǹkan to jẹ́ pé mi ò ní tètè ri ládùúgbò. Máa lọ sínú ọjà, kò de sí ní nǹkan tí eyan bá n wà nínú ọjà tí n ò kí n rí. Nítorí náà tí mo bá ti fẹ́ ní nǹkan kan rà, màá yá kukuk lọ sọ́jà le kan náà.

Ó ní bá di ṣe pẹ̀lú ibi tí mo máa ń lọ. Tó bá jẹ́ pé ibi tí bá dé bẹ́ẹ̀ tí màá rí àwọn nǹkan tí mo nílò láti lò ní ọ̀pọ̀lọpọ̀ ni mi ò ní láti máa di ẹrú púpọ̀. Àmọ́ tóbá jẹ́ pé ibi tí mo mọ̀ pé tí bá dé bẹ́ẹ̀, àwọn nǹkan tí bá fẹ́ lò tí mo nílò láti lò mi ò ní rí wọ́n lò. Ìgbà náà ni màá dé kí n kó ẹrú púpọ̀.

Tábùlù iṣẹ́ mi, ó jẹ́ tábùlù tó ga, torí ibẹ́ẹ̀ ni mo ti máa ń tẹ àwọn nǹkan tí mo máa ń tà. Ó ga, ó dẹ̀ gún dáadáa torí gas cooker two burner ló wà lórí rẹ̀. Mo tún ní, mo tún ní àwọn nǹkan bíi ketchup, tray, abọ́ àtàwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó gùn lórí rẹ̀.

Mo máa ń jí ní nkan bi àgó mẹ́wàá lówúró. Tí nba ti jí, máa fo ẹ̀nu mi, máà san'ra, máa mu tea nítorí pé mi o like coffee máà mú tea. Màá mu tea tán, màá bẹ̀rẹ̀ sí nrọ nkan mo fẹ́ ṣe fun ojo yẹn, kí ọjọ́ yẹn tóolo màá súre ohun kan tí mo ṣe látọ̀kọ̀ kọjá, èyí tí ó dá àti èyí tí ò dá mi, màá lẹ̀kùn wẹ́wẹ́ papọ̀.

Mo ní tó láti ṣe o, àmọ́ owó ló máa fa sábàbí tó bá máa ṣe ṣe. N de mọ̀ pé láìpẹ́ láì jìnnà, ó máa ṣe ṣe. Tí ó máa rọrùn fún mi tó bá ṣe ṣe, ó máa rọrùn fún mi dáadáa. Inú mi de ma dùn tí bá lè bi ṣe bẹ́ẹ̀.

Mo ti gbé àpọn ẹ̀yìn rí àmọ́ kò ṣe nkán to je pé o wùn mí láti má ṣe, mi ò ṣe mọ́. Àpò iwaju ni mo máa gbé sìń yi, tori o rọrùn láti gbé, ó sì jẹ́ nǹkan tí ó to je pe o ṣe é gbé láìfa ìnira lọ́wọ́. Apo iwaju dun gbé, ó sì jẹ́ nǹkan tó wà tí ó lè fi ṣe oge láwùjọ.

Mo ma n wọ ago ọwọ́ dáadáa nítorí pé ó jẹ́ ǹkan tí èèyàn máa ń fi ṣe oge láwùjọ o tun jẹ́ ǹkan jẹ́ kó máa jẹ́kìí eyan mọ àkókò àti àsìkò tí bí bákó bá se n lọ ní o, táìsìkò bá ti lọ ní o, wọ́n ní kí ẹ mọ̀ bí a kí eyan yára sí nǹkan tí wọ́n ṣe àbí kí wọn reduce speed.

O máa gba iyìn pẹ̀lú ìdùnnú àti pẹ̀lú ìdúpẹ́. Bí i pé iyìn jẹ́ nǹkan tí ó máa ń dé kí orú yẹn wú, ó máa dé kí ó mọ̀ pé, yes, nǹkan tí èyàn ń ṣe, àwọn èèyàn fẹ́ràn èyàn ń dà ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé àwọn èèyàn ń nífẹ̀ẹ́ sí, nǹkan tí iyìn wà á fun ní yẹn, ó dẹ̀ dá kí ẹ̀yàn máa gba iyìn pẹ̀lú àpọ́nlé.

Ìbí iṣẹ́ mi ò jinná, ìrìnàjò mi kò dẹ́ jinná pẹ̀lú ẹ̀. Ẹsẹ̀ ni màá fi ń rìn láti ibi iṣẹ́ dé ilé àti láti dé ilé dé ibi iṣẹ́. Iseju márùn-ún péré ni mo fi máa ń rìn láti ibi iṣẹ́ lọ sí ilé àti tí láti lọ sí ibi iṣẹ́ náà iseju márùn-ún péré ni màá ń lo.

Mo fẹ́ran àwọn àlọ́ àpanilẹ́rìn nítorí pé ìgbami máa ń wà to ye pé inú èèyàn máa korò, to ye pé inú èèyàn ò ní dùn. Ṣùgbọ́n tí èèyàn máa ti ń gbọ́ àwọn àlọ́ àpanilẹ́rìn, ó máa dẹ́kìí ara èèyàn dá ṣááká, inú èèyàn máa dún ara èèyàn máa yá. Torí e ó ṣe pàtàkì gan kí èèyàn máa gbọ àwọn àlọ́ àpanilẹ́rìn.

Mo máa ń dé ní àkókò, nítorí pé mo máa tètè kúrò ní àkókò náà. Ìgbà tí a bá ń kúrò ní àkókò, o máa tètè dé lákókò. Torí a máa láti calculate àwọn sekiri, fakiri ọ̀nà àtàwọn ǹkan kan mìíràn ó lè fa kí èèyàn pẹ́ dé. Tí ẹ bá ti ṣírò àwọn ìyẹ́mọ̀, ìrìnàjò tó fẹ́, tó fẹ́ rìn, ó máa jẹ́ kó má tètè dé bí ó tó ń lọ.

Oúnjẹ tí mo ní àìsàn kórira sí ni ẹran ẹlẹ́dẹ̀. Mi ò kì í jẹ ẹran ẹlẹ́dẹ̀ rárá rara, mi ò jẹ ríi, mi ò nífẹ̀ẹ́ bó ṣe máa ń ri lẹ́nu. Àmọ́ oúnjẹ tó kù mo máa ń jẹ, ẹran ẹlẹ́dẹ̀ nìkan tí mo ní ìkórìíra sí.

Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé ni ẹ̀kọ́ geography. Mo fẹ́ran e gidi gan nígbà mo wà ní ewé torí pé ó máa ń jẹ́ kí n mọ ibi tí ìlú, gbogbo ìlú wà lórí àgbáyé. Àmọ́ nǹkan tí mi ò fẹ́ràn e nípa ẹ̀ ni map reading àmọ́ gbogbo àwọn ǹnkan tókù mo fẹ́ràn ẹ́.

Rárá o, mi ò wọ aṣọ àkayò rí níbi iṣẹ́ o, tórí pé iṣẹ́ tí mò ń ṣe, èmi ni aládalẹ́, èmi ni mo bẹ̀rẹ̀ sí ńi ṣe, èmi wọ aṣọ ìkọṣẹ́ kankan lọ́wọ́ ẹni kankan. Ẹ̀mí fún ràmì ni ọ̀gá mi, ẹ̀mí fún ràmì ni mo kọra mí ní iṣẹ́.

Omi ni ohun mímù tí mo fẹ́ràn jù. Gẹ́gẹ́ bí omi ń dà gọ́ lára, ẹni mọ omi tóbi à máa hun ní ọjọ́ kan, máa mú láàrọ̀, máa mú lọ̀sán, máa mú lálẹ́ náà. Maṣe mú ohun tí ó lọ sùn, tí o bá dé fẹ́ jẹun ni gbogbo àwọn bá fẹ́ jẹun, màá tún mú omi pọ̀ náà, kí a má lè gẹ́ẹ́ sùn dáadáa.

Owó tí mo ń gbà ò dára tó, kò dára tó rárá rárá ni. Mo dè n wa ọ̀nà tí mo lè fi lé kùn owó tí mo ń gbà, tori owó tí mo ń gbà kò ká ǹnkan kan, kò ká ǹnkan kan rárá nínú nǹkan tí mó fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọkùnrin. Nitori náà kò o tò rárá rárá.

Nǹkan lọ́sẹ̀ ni màá fọ aṣọ, ọjọ́ ajé dẹni, nítorí pé mi ò kí n jáde púpọ̀ lọ́jọ́ ajé. Ilé ni màá sábà wà lọ́jọ́ ajé, nítorí náà mo sì fi ṣètò aṣọ fífọ̀ àti ilé nínú ṣi ọjọ́ ajé tori mo mò pe tí bá ṣetán, màá ràye sínmi dáadáa. Màá sinmi kí gbogbo iṣẹ́ tí mo ti ṣe, gbogbo wahala e ko kúro lára mi.

Madoro de nǹkan mj bí à kí máa súfèé ni, àbí kí máa kọrin, àbí kí a máa wo fíìmù, ẹ́dímẹ́ẹ̀tà ni máa ń ṣe, kí a sì kọ́ba ètè téè lọ, ǹkan tí mo ń jó lékòó bá ètè téè dé, òun sì máa ń ṣe ní ẹ̀. Tí ẹ bá ní ǹkan jókòó, ti ǹkan tí mo ń jó òde láàyè ṣe ǹkankan, ọjọ́ àkọ́kọ́ máa lọ kẹ́rẹ́kẹ́rẹ́, ọjọ́ òní sáré.

Ẹni tí ó mọ bó ṣe ń ṣe bẹ́ẹ̀, ó jẹ́ ǹkan to jẹ́ pé ẹ́, òní kaluku ló mọ bó ṣe ń ṣe, onikaluku ló mọ bó ṣe máa ń ṣe tọ́ do ẹ, àti ìdádúró ní ní ìdojúkọ bá wà. O wá lára ǹkan to ye kí gbogbo èèyàn kọ́ láti ṣe, nitorí pe o ṣe pàtàkì gan-an, ó ṣe pàtàkì gidi gan ni kí eeyan mọ bó ṣe ń ṣe.